Ní ìgbà tí mo bá dojú kọ ìdènà ọkàn, ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe ni láti dá ara mi dúró díẹ̀ kile ronu jinle Mo mọ̀ pé ìdènà ọkàn kì í ṣẹlẹ̀ láìní ìdí, torí náà mo máa ń gbìyànjú láti mọ ohun tó fà á. Nígbà mí, ó lè jẹ́ ẹrù iṣẹ́ púpọ̀, ìṣòro ara ẹni tàbí ìrònú ju lọ. Nípa ọjọ́ iwájú, nípa mímọ ìdí rẹ̀, ó rọrùn fún mi láti bẹ̀rẹ̀ sí í ṣe ojútùú. Mo tún máa ń bá ara mi sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́, dípò kí ń máa fi ara mi wé àwọn ẹlòmíràn tàbí kí ń ṣe ara mi lẹ́bi. Mo máa ń rántí pé ènìyàn ni mí, mo sì ní àlà. Mo máa ń sọ fún ara mi pé kò sí ìṣòro tí kò ní ojútùú àti pé ìkùnà lẹ́ẹ̀kan kò túnmọ̀ sí pé ayé ti parí. Èyí ń ràn mí lọ́wọ́ láti dí ìbànújẹ́ àti ìbánilẹ́rù kù. Ọ̀nà mí tí mo tún máa ń kojú ìdènà ọkàn ni pé mo máa ń yí àyíká mi padà. Nígbà tí mo bá rí pé ìrònú mi ti pọ̀ jù, mo lè jáde lọ sẹ́yìn rìn díẹ̀ tàbí fetí sí orin tí ó tú mi nínú. Nígbà mí, mo máa ń ka ìwé, wo fídíò ìsinmi tàbí kọ ohun tí mo rò sínú ìwé. Gbogbo àwọn ohun wọ̀nyí ń jẹ́ kí ọkàn mi tura, kì í sì rí nǹkan gedere. Mo tún rí pé ìbánisọ̀rọ̀ pẹ̀lú ẹni tí mo gbẹ́kẹ̀lé lè jẹ́ ohun pàtàkì gan. Nígbà tí mo bá ọ̀rẹ́, ará ilé tàbí ẹni tí mo nígbàgbọ́ sì ń sọ̀rọ̀ nípa ohun tí ń ṣẹlẹ̀ nínú ọkàn mi, màá ń rí ìtùnú. Nígbà mí, ìmọ̀ràn kékeré tàbí ìtẹ́lẹ́yìn láti ọ̀dọ̀ ẹlòmíràn lè yí ònà tí mo fi ń sọ̀rọ̀ padà pátápátá. Pẹ̀lú gbogbo èyí tí mo tún ń gbìyànjú láti tọ́jú ara mi dáadáa. Mo mọ̀ pé bí ara bá rẹ jù, ọkàn ràn kì í si mí. Nítorí náà mo máa ń gbìyànjú láti sùn dáadáa, jẹun tó dára kì í sì gba àkókò fún ara mi. Nígbà tí mo bá tọ́jú ara mi dáadáa, ó rọrùn fún mi láti kojú ìdènà ọkàn tàbí mọ ara mi ní agbára tuntun. Ní ìparí, bí mo ṣe ń kojú ìdènà ọkàn ni pé mò ń fi ara balẹ̀, mò ń ronú jinlẹ̀, mò ń bá ara mi sọ̀rọ̀ dáadáa, mo sì ń wá ìtìlẹ́yìn níbi tí mo bá nílò rẹ̀. Mo ti kọ́ pé ìdènà ọkàn kì í ṣe kì í pẹ́ títí láé àti pé pẹ̀lú ìfaradà àti ìtọ́jú ara ẹni, mo lè tún rí ìdákẹ́jẹ́ àti ìtẹ́lọ́rùn nínú ọkàn mi.

Ìgbà tí mo kányìn lọ sí ọjà jẹ́ ọjọ́ kan láìpẹ́ ní àárọ̀ kùtùkùtù. Mo rántí pé mo pinu láti lọ ní àárọ̀ kùtùkùtù torí pé mo mọ̀ pé ọjà máa ń kún gan nígbà tí ọjọ́ bá ti lọ síwájú. Nígbà tí mo dé, mo rí pé ọ̀pọ̀ ènìyàn ti bẹ̀rẹ̀ sí ní ra nǹkan wọn ṣùgbọ́n kò tí pẹ́ kó pọ̀jù. Èyí, èyí jẹ́ kí n rí kiri ràrá kí sì yan ohun tí mo fẹ́ dáadáa. Ni ọjọ́ yẹn, mo lọ sí ọjà pẹ̀lú àtòjọ́ ohun tí mo fẹ́ rà nínú ọkàn mi. Mo fẹ́ ra oúnjẹ ilé gẹ́gẹ́ bí ìrẹsì, ẹ̀pà, ata, àlùbọ́sà àti ẹ̀fọ́ tuntun. Mo tún fẹ́ ra díẹ̀ nínú èso bí i ọ̀gẹ̀dẹ̀ àti ọsàn. Nígbà tí mo rìn láti ibùsọ̀ kan sí òmíì, mò ń bá àwọn onísòwò sọ̀rọ̀, mo sì ń bèèrè owó kí n lè fiye ra ohun tí mo fẹ́ dára jù lọ. Ohun kan tí mo ṣàkíyèsí nígbà tí mo lọ sí ọjà ni pé owó ọjà yí padà díẹ̀. Díẹ̀ nínú ohun ti gbówó jù bí mo ṣe rántí tẹ́lẹ̀ lọ. Èyí sì jẹ́ kí ronú ju lẹ̀ nípa bí mo ṣe ṣàkóso owó mi. Bí ó ti lè jẹ́ bẹ́ẹ̀, mo tún gbìyànjú láti fi sùúrù bá wọn sọ̀rọ̀. Mo sì ṣàṣeyẹrí láti di ọwọ́ díẹ̀ kù nípa àsẹ̀ ìbáṣepọ̀ àti ìbẹ̀bẹ̀. Lẹ́yìn tí mo ti parí ríra ohun tí mo fẹ́, mo dúró díẹ̀ láti wò bí ayé ọjà ṣe rí. Mo wò bí àwọn ènìyàn ṣe ń tà, bí wọ́n ṣe ń rà àti bí ìrìnàjò ọjà ṣe ń kún fún ìgbésí ayé. Ọjà máa ń jẹ́ ibi tí mo ti rí ìtàn ayé lọ́pọ̀lọpọ̀ torí gbogbo irú ènìyàn ló máa ń pàdé ara wọn níbẹ̀. Nígbà tí mo padà sílé, mo ní ìtẹ́lọ́rùn pé mo ti ra ohun tí mo nílò. Mo sì tún ní ìrírí tó dára. Ìrìnàjò yẹn sí ọjà jẹ́ àkókò tí ó jẹ́ kí n rántí pàtàkì ọjà nínú ìgbésí ayé wa. Kì í ṣe fún ríra nǹkan nìkan ṣùgbọ́n fún ìbáṣepọ̀, ìfarahàn àti ìmọ̀lára pé jẹ́ apá kan nínú àwùjọ.

Bí mo ṣe máa ń ṣètò owó iṣẹ́ mi ni pé mo máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú ìmúlọ́kànle àti ìlànà kedere. Ní gbogbo ìgbà tí mo bá gba owó iṣẹ́ mi, ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe ni láti pèsè oríṣìíríṣìí apá kan nínú ọkàn mi. Mo máa ń wo gbogbo owó tí mo gbà, mo sì máa ń ṣe àfihàn kedere pé èyí ni mo gbà. Mo lè mọ ibi tí mo ti ń lò dáadáa. Mo máa ń kọ́kọ́ ya owó fún nǹkan pàtàkì bí i oúnjẹ, ilé, ìrìnàjò, iná, omi àti àwọn ìnáwó ojoojúmọ́ mìíràn. Èyí jẹ́ kí n mọ̀ pé àwọn àìní pàtàkì mi ti bó. Kí máa ń gba lọ́kàn pé owó yóò parí láìpẹ́. Lẹ́yìn èyí, mo tún máa ń ya apá kan fún ìpamọ́, ìpamọ́ owó. Kódà bí ó tilẹ̀ jẹ́ kékeré, mo ti kọ́ pé ìpamọ́ kékeré tí a bá ń ṣe lọ́pọ̀lọpọ̀ lè di ohun tó lágbára lọ́jọ́ iwájú. Mo tún ń gbìyànjú láti ṣètò owó iṣẹ́ mi nípa fífi àfojúsùn sí i. Mo máa ń sọ fún ara mi pé owó yìí ni mo fẹ́ fi ṣe èyí, bóyá fún ríra nǹkan kan, ìdókòwò tàbí iná ọjọ́ iwájú. Nípa ṣíṣe bẹ́ẹ̀, ó rọrùn fún mi láti kọ̀ láti lo owó lórí ohun tí kò ṣe pàtàkì torí pé mo ti ní ìdí kedere fún owó náà. Ọ̀nà mí tí mo fi máa ń ṣètò owó iṣẹ́ mi ni pé mo lè kọ ohun tí mo bá fẹ́ sí inú ìwé kékeré tàbí lo fóònù mi láti ṣe àkọsílẹ̀. Nígbà tí mo bá wo àkọsílẹ̀ yìí, ó máa ń yà mí lẹ́nu bí owó ṣe lọ. Èyí sì jẹ́ nǹkan ṣọ́ra jùlọ nípa ìnáwó tí mò ń ṣe. Ní ti ara ẹni, mo tún ń gbìyànjú láti máa ṣe gba ìgbésí ayé tí ó ga ju owó tí mò ń gbà lọ. Mo mọ̀ pé ìfarahàn tàbí fífi ara hàn fi fún ènìyàn kì í dá owó pọ̀. Torí náà, mò ń gbìyànjú láti gbé ìwọ̀ntúnwọ̀nsì sí. Nígbà mí, mo máa ń yan láti dúró díẹ̀ kí n tó ra nǹkan kan kí n lè ronú bóyá mo nílò rẹ̀ gan tàbí rárá. Ní ìparí, bí mo ṣe máa ń ṣètò owó iṣẹ́ mi ni pé mò ń fi ìmúlọ́kànle, ìfaradà àti ìpinnu ṣiṣẹ́. Mi ò péye ṣùgbọ́n mo kọ́ lóòrèkóòrè láti jẹ́ olùṣàkóso owó tó dáa. Pẹ̀lú ìṣètò tó dára àti ìmọ̀lára jù sí i, mò ń gbìyànjú láti jẹ́ kí owó iṣẹ́ mi ṣiṣẹ́ fún mi, kì í ṣe kí èmi ṣiṣẹ́ fún owó nìkan.

Ìgbà tí mo kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́ jẹ́ ní àkókò kan láìpẹ́, nígbà tí mo ní láti ṣètò èrò mi dáadáa fún iṣẹ́ kan tí mo fẹ́ bẹ̀rẹ̀. Mo rántí pé mo gba àkókò mi dáadáa torí mo mọ̀ pé ìgbékalẹ̀ iṣẹ́ dáadáa ní ìpìlẹ̀ àṣeyọrí kò, kò jẹ́ ǹkan tí mo ṣe lọ́fàlọ́fà. Mo jókòó, mo sì bẹ̀rẹ̀ sí ronú jínlẹ̀ nípa ohun tí mo fẹ́ ṣe àti bí mo ṣe fẹ́ ṣe é. Nígbà tí mò ń kọ ìgbékalẹ̀ iṣẹ́ yẹn, mo kọ́kọ́ ṣàlàyé ìdí tí mo fi fẹ́ ṣe iṣẹ́ náà. Mo fẹ́ kí ó yé kedere fún ara mi àti fún ẹlòmíràn pé kí ni ìdí gidi tí ó wà lẹ́yìn iṣẹ́ náà. Lẹ́yìn èyí, mo ṣètò àwọn ìgbésí tí mo gbọ́dọ̀ gbé láti bẹ̀rẹ̀, láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí. Mo pín sí, mo pín iṣẹ́ náà sí apá kan, apá kan kí ó máa ba ń dà mí lẹ́rù kí sì lè mọ ibi tí mò ń lọ ní gbogbo ìgbà. Mo tún rántí pé mo fi àkókò sí nínú ìgbékalẹ̀ iṣẹ́ náà. Mo pinnu pé ìgbà wo ni mo fẹ́ bẹ̀rẹ̀ apá kọ̀ọ̀kan àti ìgbà wo ni mo fẹ́ parí rẹ̀. Èyí ràn mí lọ́wọ́ gan torí ó jẹ́ kí má ṣe láì, láì lọ́nà tàbí láì tọ̀ṣọ́nà. Mo tún ronú nípa àwọn ǹkan tí ó lè dà mí dúró àti bí mo ṣe lè kojú wọn bí wọ́n bá ṣẹlẹ̀. Nígbà tí mo parí kíkọ ìgbékalẹ̀ iṣẹ́ yẹn, mo ní ìtẹ́lọ́rùn púpọ̀. Ó jẹ́ kí n ní ìgboyà sí pé mo ti ṣètò ara mi dáadáa kí n sì lè dojú kọ iṣẹ́ náà pẹ̀lú ìmúlọ́kànle. Bí ó tilẹ̀ jẹ́ pé nígbà tí ètò le yí padà nípa iṣẹ́, àyẹpadà ayé, ìgbékalẹ̀ yẹn fúnra rẹ̀ jẹ́ bí máàpù tí mò ń tẹ̀ lé lọ sí tí mo fẹ́ dáadáa. Ní kókó, ìgbà tí mo kọ́, ìgbà tí mo kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́ jẹ́ àkókò tí mo fi kọ́ ẹ̀kọ́ pàtàkì mi nípa ìṣètò ara ẹni àti ìfaradà. Ó tún jẹ́ kí mo mọ̀ pé ṣíṣe àtọ̀lé ṣe kókó. Ó jẹ́ kí iṣẹ́ rọrùn kò sì mú kí èrò ẹni kedere. Láti ìgbà yẹn lọ, mo sì ti ń wo ìgbékalẹ̀ iṣẹ́ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ pàtàkì kan nínú gbogbo ohun tí mo fẹ́ ṣe.

Bí mo ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò ni pé mo kọ́kọ́ ń bẹ̀rẹ̀ pẹ̀lú ìṣètò àti ìmú lọ́kànlé. Ni gbogbo ìgbà tí mo bá fẹ́, tí mo bá mọ̀ pé mo nílò àwọn ohun èlò kan fún iṣẹ́ tàbí fún ìlò jojumo, mo máa ń ṣe àtòjọ ohun tí mo nílò kí n tó bẹ̀rẹ̀ síí wá wọn. Èyí jẹ́ kí n, èyí kí n máa ṣe ohun tí kò ṣe pàtàkì. Kì í ṣe n sí. Mo tún máa ń rí ìpèsè àwọn ohun èlò nípasẹ̀ ìwádìí kékeré. Mo lè béèrè lọ́dọ̀ àwọn ènìyàn tí mo gbẹ́kẹ̀lé bi ọ̀rẹ́ alábàásisẹ́ tàbí àwọn tí wọ́n ti lo ohun èlò yẹn rí tẹ́lẹ̀. Nígbà mí, mo máa ń lọ sí ọjà tàbí ilé ìtajà tó yẹ kí n lè wò ó dára ohun èlò náà pẹ̀lú ojú ara mi kí sì fi wáyé owó rẹ̀. Nípa owó, mo máa ń ṣọ́ra gan. Mi ò ra ohun èlò kankan láì kọ́kọ́ mọ iye owó tí mo fẹ́ ná. Mo máa ń fi owó àti dídára wọn rí ara torí pé mo fẹ́ rí ohun èlò tí yóò péye tí kò sì bàjẹ́ yára yára. Nígbà mí mo lè yàn láti na owó díẹ̀ sí lórí ohun kan tó dára torí mo mọ̀ pé yóò ṣiṣẹ́ fún mi pẹ́. Mo tún ń rí ìpèsè àwọn ohun èlò nípasẹ̀, nípasẹ̀ ìbáṣepọ̀. Nígbà tí mo bá ti mọ àwọn oníṣòwò tàbí àwọn olùpèsè nǹkan dáadáa, ó máa rọrùn fún mi láti rí àwọn ohun tí mo fẹ́ ní kíkún àti ní owó tó dá. Wọ́n tún lè fún mi ní ìmọ̀ràn nípa ohun èlò tó dára jù tàbí sọ fún mi nígbà tí ohun kan bá wọlé tuntun. Nígbà mí, mo tún máa ń lo àfààní ayélujára. Mo lè wá ohun èlò lórí fóònù mi kí n ka, kí n ka iyẹ̀wù kí sì fi, fi wáyé owó yíyan. Èyí jẹ́ kí n rí ìtàn àwọn ẹlòmíràn nípa àwọn ohun èlò yẹn kí n tó ṣe ìpinnu. Nígbà tí mo bá rí pé ó péye, mo lè pàṣẹ fún láì fi àkókò púpọ̀ ṣòfò. Ní ìparí, bí mo ṣe máa ń rí ìpèsè ohun èlò ni pé mo dára pọ ìṣètò ìwádìí, ìsọra nípa owó àti ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ènìyàn. Pẹ̀lú gbogbo èyí, mo máa ń rí ohun èlò tí mo nílò ní àkókò tó yẹ ní dídára tó dá. Mo sì ń lò wọ́n dáadáa láti mú iṣẹ́ mi àti ìgbésí ayé mi rọrùn.